Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Fún àpẹẹrẹ, nígbà tí mo bá ní iṣẹ́ púpọ̀ ní ọwọ́ mi tí ó sì dàbí pé iṣẹ́ náà máa ṣòro fún mi láti ṣe, mo máa fi iṣẹ́ náà sílẹ̀ fún ìgbà díẹ̀ tí mo ṣi lọ́ máa wá bíi tí ń ṣe bu omi sí orí mi. Nígbà tí mo máa ń ṣe èyí tán, mo máa lọ fi ẹ̀yìn lélẹ̀ fún bíi wákàtí kan, ẹ́, òórùn. Ó ní ọ̀nà kan tí mo máa ń gbà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ tí ó bá pọ̀ ní ọwọ́ mi. Yàtò sí èyí, tí mo bá bá olólùfẹ́ mi sọ̀rọ̀, ó ní ọ̀nà mìíràn tí ó máa ń ràn mí lọ́wọ́ láti lè pàrọ̀ ọkàn ní ìgbà tí ó bá di pé iṣẹ́ fẹ́ gba omi mu tí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ní ọwọ́ mi. Yàtọ́ sí èyí tí mo bá rí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi, ẹ́, mo máa fi àwọn iṣẹ́ náà sí ìpele ní ìpele. Bóyá ní márùn-ún márùn-ún tàbí ní mẹ́wàá mewàá ni màá fi wọ́n sí, ẹ́, ìpele kọ̀ọ̀kan kí mo ba lè rí, ẹ́, bí iṣẹ́ náà bí yóò ṣe máa pọ̀ tó ní ọwọ́ mi. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, eh nítorí pé mi ò tíì ṣe rí. Mi ò sì tí rí ẹni tí ó ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ rí. Tí ó bá jẹ́ pé mo ti rí ẹni tó ń ṣe rí tàbí ní ibi tí wọ́n ti ń ṣe, mi ò bá mọ bí a ṣe ń ṣe. Ìdí nìyí tí mi ò fi mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń rí ìpèsè àwọn ohun èlò. Tí ó bá jẹ́ àwọn ohun èlò orin, ibi tí mo ti máa ń rà óhun ni ní ọjà Dùgbẹ̀ ní Ìbàdàn. Tí a bá fẹ́ lọ sí ọjà Dùgbẹ̀ ní Ìbàdàn láti ilé mi, àkọ́kọ́ wọ mọ́tò ódọ̀ onà nà. Nígbà tí a bá sì dé òdo ọ̀nà, a wà wọ ọkọ̀ tí ń lọ sí Dùgbẹ̀. Nígbà tí ó bá dé Dùgbẹ̀, ó sọ̀kalẹ̀ ní ilé kòkó. Lẹ́yìn náà, ó wá mú ẹsẹ̀ ọ̀nà rẹ̀ pọ̀ lọ sí ibi tí wọ́n ti ń ta ohun èlò orin, tí kò jìnnà púpọ̀ sí ilé kòkó náà. Yàtọ̀ sí ọ̀rọ̀ ohun èlò orin tí mo ti sọ ní ìṣáájú, ohun èlò mìíràn tí mo máa ń lò tí mo bá fẹ́ dáná bóyá mo fẹ́ se oúnjẹ ni. Ibi tí mo ti lè rí ìpèsè àwọn ohun èlò rẹ̀, ọ̀nà mẹ́ta ni ó pín sí. Alákọ̀ọ́kọ́, òhun ni ọjà tí ó súnmọ́ ilé mi jù tí wọ́n pè ní ọjà Apata. Ní ibí yìí ni mo ti máa rí oríṣiríṣi ohun èlò bí ata tàbí tòmátì tàbí shambo tàbí rodo tàbí kí n sì rí àwọn ohun èlò ọbẹ̀ mìíràn bí ẹran tàbí ẹja. Tí ó bá dẹ̀ jẹ́ pé pọ̀nmọ́ ohun ni mo fẹ́ rà, a lè rí i ní inú ọjà yìí. Yàtọ̀ sí ọjà Apata tàbí ohun tí mo so pe a lè rà nínú rẹ̀, tí ènìyàn bá fẹ́ ra ìrẹsì tàbí ó fẹ́ ra ẹ̀wà tàbí tí ẹlòmíràn tó bá jẹ pé iṣu ni ó wù ú tàbí tó bá sì jẹ́ àlomọ́, òhun ni ó wù mí láti rà, mo lè ríra ní ọjà Apata náà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ra ohun tí ó pọ̀ rẹpẹtẹ, tí ó níye lórí, kì í ṣe ọjà Apata ni màá ti lọ rà á. Ọjà Bódìjà, òhun ni màá darí sí nítorí pé nǹkan, ó máa ń jẹ́ owó pọ́kú ní ọjà, Bódìjà nǹkan kìí wọ́n bíi ti ọjà Apata. Nítorí náà, tí n bá fẹ́ ra ohun púpọ̀ tí owó rẹ̀ ti ó pípẹ́ lé díẹ̀, màá gba ọjà, Bódìjà lọ láti lọ ra nǹkan tí mo bá fẹ́ rà. Tí ó bá jẹ́ ohun, èlò aṣọ ni mo bá fẹ́ rà ni ọjà Ògùnpa, òhun ni ibi tí ó tọ̀nà láti lọ nítorí pé níbẹ̀ ni wọ́n ti ń tà á ní owó pọ́kú. Tí n bá sì rí nǹkan púpọ̀ rà ní ibẹ̀ ní owó tí kò ga ju ara ẹni lọ. Tí ó bá jẹ pé bàtà ni èèyàn tun fẹ́ rà náà tàbí tó bá jẹ́ àwọn ẹrọ bí ẹrọ amúlétutù tàbí ẹrọ amóúnjẹtutù, èèyàn tun lè ríra ní Ògùnpa, ibẹ̀ ni ó dára jù ní Ìbàdàn láti lè ra irú àwọn ohun bẹ́ẹ̀. Nítorí náà, tí èèyàn bá fẹ́ ra àwọn aṣọ ìgbàlódé tí ó bódemu tó jẹ́ pé ò lè rí lọ́rùn ẹnikẹ́ni, ọjà Alẹ́ṣinlọ́yẹ́ ní Ìbàdàn òhun ni kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kọrí sí. Irú ibi báyìí ní Alẹ́ṣinlọ́yẹ́ òhun ni èèyàn ti lè rí àwọn aṣọ àsìkò, ohun èlò rẹ̀ tí ó fi rán, ibẹ̀ ni o ti máa rí irú aṣọ bẹ́ẹ̀. Nítorí náà, báyìí ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò tí mò ń lò ní ilé mi. Paríparí ẹ, tí mo bá fẹ́ ra àwọn nǹkan mìíràn sí inú ilé mi, bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni tàbí tí mo fẹ́ ra àwọn nǹkan tí mo fẹ́ fi tú ẹ̀rọ amóhùnmáwòrán ṣe, ìlú Èkó òhun ni a ti máa ń rí ohun èlò tí a lè fi tú àwọn nǹkan yìí ṣe. Èèyàn ó lọ sí, Aba kọ̀mpútà tí ó wà ní, ìlú Èkó. Tí èèyàn bá dé bẹ̀, oríṣiríṣi àwọn ohun èlò tí èèyàn lè fi tú ẹ̀rọ, amóhùnmáwòrán tàbí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ibẹ̀ ni ó dógò sí tí èèyàn ti lè rí irú àwọn nǹkan báyìí rà. Ṣùgbọ́n tí èèyàn bá rí pé kò rí níbẹ̀, òkè òkun ni ó túkàn láti lọ tí èèyàn bá fẹ́ rí àwọn ohun ìpèsè àwọn ohun èlò wọ̀nyí. Nítorí náà, báyìí ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi.

Rárá, mi ò ní gíláàsì òòrùn. Mo ti gbọ́ lẹ́nu àwọn onímọ̀ ìṣègùn òyìnbó tí ó ń ṣe ìtọ́jú fún ojú pé ó dára láti ní gíláàsì òòrùn. Ṣùgbọ́n èmi ò ní gíláàsì òòrùn nítorí pé mi ò rí ìdí kan kan láti ra gíláàsì òòrùn náà. Nítorí èyí ò ní mi ò ṣe ní.

Èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ tí èmi tí mo ní'gbàgbọ́ nínú rẹ̀ kọ̀ ju ìgbàgbọ́ Krìstíẹ́nì, ìgbàgbọ́ nínú Jésù pé ó wá sínú ayé yìí ó sì kú fún ẹ̀ṣẹ̀ wa. Gbogbo ìgbàgbọ́ tí mo gbà kọ̀ ju èyí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúlo nǹkan. Nǹkan tí mo bá ti rà fún ọjọ́ pípẹ́ tí mo bá sì rí pé ó ti nílò lọ́wọ́ àya aburọ̀, mo máa pa àti sàgbá kan. Mo sì máa ra tuntun mìíràn. Ṣùgbọ́n ìyẹn kò sọ pé kí má tutùlò ní ìgbà mìíràn tí mo bá rí pé ẹ̀ ó máa wúlò fún àpẹẹrẹ nígbà tí ẹ̀rọ alágbèéká tí mò ń lò tẹ́lẹ̀ tí mo rí pé ó ti dàgbà, ó sì nílò kí n ra òmíràn. Mo sì lọ sí ọjà, mo ra ẹ̀ òmíràn. Nígbà tí mo ra òmíràn tán, mo pa ẹ̀yẹn, mo pa ti sójú kan. Ṣùgbọ́n ní ọjọ́ kan tí mo rí pé mo nílò rẹ̀, ẹ́ mo ṣi páda lọ bẹ̀, mo sì mú, mo sì hara lo nǹkan mi. Nítorí náà mo máa ń ṣe àtúlo nǹkan dáadáa. Ẹ̀ ìbàjẹ́ aṣọ tàbí bàtà tàbí kó jẹ́ ẹ̀rọ alágbèéká tàbí ẹ̀rọ ayárabíàṣá, ẹ́ ti lápútọ̀pù tàbí kó jẹ́ amóhunmáwòrán tàbí kò dẹ̀ sì lè ṣe ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Ẹ̀yikéyìí tí ó bá ṣe ń lò nínú rẹ̀, ẹ́ òun náà ni mo máa lò. Nítorí náà mo máa ń ṣe àtúlo nǹkan dáradára.